Àkókò tí ọ́fìsì mi ṣí ó pọ. Àwọn àkókò tí ọ́fìsì mi máa n ṣí, ó máa jẹ́ ojú ọjọ́. Ọ́fìsì mi kò kì í sí ní òru, ní àsìkò tí àwọn èèyàn máa sùn. Àwọn àkókò ọjọ́ tí ọ́fìsì máa, tí ọ́fìsì mi máa ṣí, ó máa ṣí láti àárọ̀ ní ìkan bí ọwọ́ aago mẹ́jọ àárọ̀ titi di nkan bi agoo márùn un ni ìrọ̀lẹ́. Èlé yìí ni àkókò tí ọ́fìsì mi tó máa ṣí. Ọ́fìsì mi máa ṣí ní gbogbo ọjọ́ láti ọjọ́ Monday títí dé ọjọ́ Saturday. Àmọ́ ọ́fìsì mi kò kì í ṣí ní ọjọ́ Sunday nítorí wípé ní ọ̀dọ̀ wa n bí i ọjọ́ Sunday ọjọ́ ìsinmi ni. A dẹ̀ kí í lọ sí ọ́fìsì ní ọjọ́ Sunday. Nítorí èyí, ọ́fìsì mi kò kì í ṣí ní ọjọ́ Sunday. Àmọ́ gbogbo ọjọ́ yòókù yàtọ̀ sí ọjọ́ Sunday yìí tó jẹ́ ọjọ́ ìsinmi ní ọ̀dọ̀ wa n bí ọ́fìsì mi máa ṣí ní gbogbo ọjọ́. Tó bá fẹ́ wá sí ọ́fìsì mi, yo n dáwà fún ọ láti wá, láti wá rí mi fún nǹkan èyíkéyìí nǹkan tó bá fẹ́ rí mi fún ní àwọn àkókò tí mo sọ yìí wípé ọ́fìsì mi ó máa ṣí. Ó sì le pè mí sórí ago nọ́mbà mi nígbà tí o bá fẹ́ wá.